Orin ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, tí mo bá ti wà nínú ọkọ̀. To baye pe mo n travel maa lo kókó download orin tí mo mọ̀ i pé o máa ń mú ínu mi dùn, orin tí mo lè kọ tẹ́lẹ̀ lóore, so máa dé fi earpiece si etí mi, máa maa gbọ́ orin lọ títi máa fi dé ibikíbi tí mo bá ń lọ.

Àwọn èrò mí pọ̀ fún iṣẹ́ ọjọ́ iwájú. Ara rẹ̀ ni àti ṣe òwò, ara òwò tó si wúmi láti ṣe ni òwò ṣínṣin ǹnkan ọ̀sìn àti gbíngbin ǹnkan ní oko bíi oko kòkó àti ọ̀gẹ̀dẹ̀. Àwọn èrò ọjọ́ iwájú mi ó pọ̀ di bí pé tí mo bá bẹ̀rẹ̀ sí ní máa ka láti ìsìn yìí títí di alẹ́, ọ́sese kí n máa kà tán torí bí mo bá ti ń sọ̀, làwon èrò tuntun mi yóò tún máa wá sórí mi.

Ìwà gidi ni ìwà ìṣòro tí mo ní ó jẹ́. Ìṣòro mi jẹ́, mo jẹ́ ìdákẹ́jẹ́ tó gbó kára máṣe kí òwò ju nǹkan mi lọ, bí i ju afẹ́ lọ. Mo wà yìí mo láì kí òwò nítorí pé òwò ni ìyá mi fi kọ́ mi láṣẹ kìkùn ẹlẹ́sìn tí mo fi dàgbà. Òwò ni àwọn òbí mi fẹ́ràn mi lọ sí ilé ìwé. Ìdí nìyí tí mo fi láì kí ìwà gidi tí mo bá ń ṣe òwò.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Àwọn celebrity ni mo mọ̀ tí wọ́n kí ń ṣe àtúnlo nǹkan. But àwa tó jẹ pe, a ṣì ń bẹ ọlọ́run, ojú ọlọ́run báyìí. Mo n ṣe àtúnlo nǹkan. Bí mo bá fọ aṣọ tán kó gbẹ kí n tún tún gbé sọ́run ni, kò sí bá ṣe ni ṣe àtúnlo rẹ̀. Bo jẹ́ bàtà náà ni taa ba ti lò tan, tí mo dé láti ibi tí mo lọ máa tún tún ún nu dáadáa. Ọjọ́ miran tí ń ba fẹ́ jáde, màá tún tún wọ. Mo máa ń ṣe àtúnlo nǹkan.

Mi ò gbọ́njú mọ asà kankan pé àṣà báńiẹ̀niyẹn bí mi máa ń ṣe, ṣùgbọ́n àwọn kankan tí mo mọ̀ tó wọ́n fi sínú ìṣe gẹ́gẹ́ bí àṣà, òní pé wọ́n máa ń gbárùkù ti ara wọn. Boyá tí kan nínú àwa ọmọ-ọmọ, àbá wà ọmọ bá fẹ́ ṣe nǹkan ìdùnnú bíi nǹkan ayẹyẹ, wọ́n gbárùkù ti ara wọn, ọ̀pọ̀ ìgbà wọ́n á dáwó láàrín ara wọn. Ìgbà mí lé lé yìí, ì mìí ò dáná wá àwọn nǹkan tí mo mọ̀ tó dàbí àṣà láàrín ara wọn àníyẹn.

Uhm, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára ní ẹ̀ẹ̀kọọ̀kan kì í ṣe gbogbo ìgbà. Àwọn ẹ̀ṣọ́ ti mo si máa ń pa sára náà o ju chain orùn, ẹ̀gbà orùn, ẹ̀gbà ọwọ́ bí i wristwatch àti àwọn chain tí wọ́n máa ń fi sí ọwọ́ lọ kò pọ̀ púpọ̀ lára àwọn ẹ̀ṣọ́ tí mo máa ń pa sára torí obìnrin ni mo mọ̀ tó máa ń pa ju bẹ́ẹ̀ lọ sára lẹ́yìn chain orùn, wristwatch àti chain ọwọ́. Ó tán, mi kì í ṣe ju bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣètò àwọn iṣẹ́ àkànṣe jẹ́ ọ̀nà tó ní agbára. Ìdí tí mo sọ pé ó ní agbára ni wípé tó bá jẹ́ wípé bí oṣù tó ń bọ̀ ni mo fẹ́ ṣe iṣẹ́ àkànṣe náà, irú oṣù yìí báyìí ni màá ti máa ro kalẹ̀ pé báwo mo ṣe fẹ́ ṣe. Ṣé kí n gbé kalẹ̀ lọ́nà tí yóò kán rí bákan ni àbí kí n gbé kalẹ̀ dáadáa? Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo sábà gbé kalẹ̀ dáadáa ni. Ṣùgbọ́n torí pé mí gán jẹ́ ẹni tó kórìíra kí n ṣe ǹkan dáradára.

Àjọ̀dún ikórè church tí mo lọ ní mo fẹ́ràn jù. Church tí mo lọ à si máa jẹ́ Celestial Church of Christ. A máa ń ṣe àjọ̀dún kórè wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Id tí mò fi sọ pé ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ni pé a máa ń dáná oúnjẹ everybody dè máa jẹun, máa yó. Tí èèyàn bá ṣewádìí kí sẹ́lẹ̀ ma ju yàrá kan lọ, àjọ̀dún wọn màálù ni wọ́n ó pa, gbígbé mú ọ̀sẹ̀ kan sí. Ṣùgbọ́n church tí èmi lọ bẹ́ẹ̀ náà ni a ti máa ń ṣe. Ṣùgbọ́n ọjọ́ àjọ̀dún gangan a fi lè fún àwọn àlejò wa. Àjọ̀dún wa a máa ń pè ní ikórè. A fi lè fún àwọn àlejò wa ni. Ṣùgbọ́n Sunday tó bá tẹ̀lé ọjọ́ àjọ̀dún, a jẹ àyàya ya, a jẹun, a mu, a jó jó jó jó, a ṣẹ̀pa màálù tawa ọmọ ìjọ gangan ó jẹ ni. Ọjọ́ náà gangan làwa o tó jó oúnjẹ tíwa. Kì í ṣe pé a kì í jẹun lọ́jọ́ àjọ̀dún náà o, náà, ṣùgbọ́n a kì í jẹ́ àpìtàpìtà fún oúnjẹ. A à kìn bìkíta púpọ̀, ṣùgbọ́n a máa rún oúnjẹ ń jẹ. Ṣùgbọ́n ọjọ́ Sunday tó bá tẹ̀lé, oúnjẹ máa ń surplus.

Adùn tí mo fẹ́ràn níbi ice cream jẹ́ kiní èyí tó máa ń tutù mọ́yàn ní ọkàn yẹn tó máa ń fi ice ṣe, òun ni wón máa ń gbádùn jù níbẹ̀. Lẹ́yìn náà, kí ni èyí tí èèyàn máa ń dì mú òun yẹn, tó bá jẹ́ ice cream, àwọn kéékèèké tó máa ń dà bí biscuit ní ọwọ́ ṣàlẹ̀ òun, mo máa ń gbádùn òun náà. Mo like ẹ́ gan.

Ìbáṣepọ̀ tó dánmọ́rán tó dánmọ́rán gidi ló wà láàárín mi àti àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Èyí tí ó ṣòro béèni wípé tí ẹ bá wà lẹ́nu iṣẹ́ tí ẹ̀ ń di ẹnu kùkùkù, iṣẹ́ naa a máa sún yàn ni. Ṣùgbọ́n tí ẹ wà níbi iṣẹ́ tí ẹ̀ ń bá rẹni sọ̀rọ̀, mi ò ní mọ̀ ìgbà tí àkókò gùn ń lọ. Ìgbà míì mo lè gbé MP lọ ká play orin kọ́ńkálùkù jó jó jó, ká yọ̀, ká ṣe gbàgbé pé a ní ìṣòrò kankan. Torí ẹ, èmi ń fẹ́ràn kí n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́ pọ̀ díẹ̀, ṣùgbọ́n lára wọn ni owó. Tí wọ́n bá ṣẹ̀ san owó oṣù àbí tówo wà lápò mi tí móodù mí ṣi dá, mo máa ń ṣiṣẹ́, ò, mo máa ń tara ṣíṣe, màá ń siṣe dáadáa bí i Jàkí ní. Ìyiun àkọ́kọ́, ẹkéjì, tí ọ̀gá tí mo máa ń bá siṣẹ́ bá jẹ́ ọ̀gá tó máa ń sọ̀rọ̀ ìwúru sí yàn, orí mi máa ń wú lẹ́nu iṣẹ́ ni.

Àwọn ojú òpó ayélujára tí ó wà ní ilẹ̀ wa Nàìjíríà tí mo mọ̀, o ni Glo, Airtel, MTN, Etisalat. Àwọn ìyẹn ní mo mọ̀ tó wà. Àwọn kan náà sì wà tó ti kógbá wọlé tó jẹ́ pé wọ́n ti change orúkọ wọn bí Econet, Vmobile àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ oun ọ̀ṣọ́, àrà oun ọ̀ṣọ́ mi tí mo mọ̀ ní, tí mo sì máa ń wọ dáadáa ni ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, kín lo perf tó dáa tí wọ́n ń pè ní lọ́fíndá, kín sì lo- ehn, sunglasses, sunshade, kín lo gíláàsì ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń wọ ìbọ̀wọ̀ níbi iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀. Ìbọ̀wọ̀, òun ni a mọ̀ sí glove torí iṣẹ́ yen bakery ni, ó ní ìbọ̀wọ̀ táwọ̀ ṣe òwò ká tó lè gbé páànù bread. Ìbọ̀wọ̀ méjì méjì, méjì lọ́wọ́ ọ̀tún, méjì lọ́wọ́ òsì. N ta se wo bẹ́ẹ̀ ni pé heat tó yẹn agolo máa ń bá jáde látì inu bread, látì inu oven, ó máa ń pọ̀ gan. So kò sí bí eyan ṣe ṣe gbogbo iṣẹ́ yẹn tí o nì wọ ìbọ̀wọ̀

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun pọ̀ díẹ̀. Ara wọn ni ìjà fáfá lẹ́nu iṣẹ́. Mo fẹ́ràn kí òṣìṣẹ́ jà fáfá lẹ́nu iṣẹ́ kó máa ṣe dio dio. Èyí to tun fẹ́ẹ̀ dàbí rẹ̀ ni o rí pipe mo like kí òṣìṣẹ́ ko sharp. Kí nǹkan tí mo bá sọ fún nípa iṣẹ́ kó tètè máa ye. Kon ṣe èyí tí ò máa tètè gbàgbé nǹkan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wí wo àwọn ìràwọ̀ torí ọ̀pọ̀ ìgbà tí mo bá wo ìràwọ̀, ó máa ń jẹ́ kí n mọ̀, kí n tú mọ̀ sí nípa tí tóbi àti ẹwà Ọlọ́run. Dóná, ẹnìkan ti travel out ri tó sọ pé tó ouń bá travel, wọ́n láì ni kí wọ́n fún ọ ní nọ́mbà tó wà lẹ́gbẹ̀ẹ́ window. Pé tí ẹ̀yin bá ń wo àwọn, àwọn cloud yẹn ló ju orun bí gbogbo e ṣe blue, ó yẹ kó mọ̀ pé titóbi lọ Ọlọ́run ọba. Èmi náà wa máa ń jókòó tó bá ti di alẹ́ tí ìràwọ̀ bá yọ lóde ọrùn, a máa wo kìpàá. Àwọn kí nì ṣe rẹwà tóto bá yí. Ọjọ́ kan mo ti òṣèjú akan ni yóò pẹ́ lẹ́ti omi. Mi ò rí ǹkan kan, mi ò rí bí ó ṣe ń wọ̀. O jáde nígbà teni kankan o mo, o si wo nígbà teni kankan o mo. Káàbíyesi Ọlọ́run ọba, kò sí ẹ́ni tó lè ṣe àárín, tó lè wádìí iṣẹ́ owó rẹ̀.

Bẹ́ẹ̀ni etí mi dára, mo máa ń tètè gbọ́ nǹkan tí ènìyàn bá ń sọ, mo gbọ́ fèé. Kódà tí èyàn bá ń wò mí lọ́kan tó bá sọ̀rọ̀ mi nínú ohun ojú wọn bo se wóra wọn tó ń wò mí, màá tì mọ̀ pé, à o seṣé kó jẹ́ pé ọ̀rọ̀ mi ni wọ́n ń sọ. Ìgbà mi tí mo bá sùn gan, tí mo bá ti sùn wọra etí mi ni kò kí n sùn wọra, tí ènìyàn bá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ mi, mà má gbọ́ pé à oun sọ̀rọ̀.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mi ò lè lọ ọ́pọ̀. Ara iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mi ò lè lọ ni kí ẹ̀yin jókòó, kí nǹkan wà níwájú rẹ̀ kí a máa sọ pé kín bohùn mú nǹkan tó níwájú wa, màá rò pé kí ló mú ọ tó lè dìde kó o mú. Ara rẹ̀ tún ni wípé boya mo jáde ẹni kan wá ń sùn lé látaro. Mo sì mọ̀ pé kò se nǹkan kan, ó wa ń pè mí láti ibi tí mo lọ pé ẹni tí ó bá tí ń bọ̀, jọ̀wọ́ bá mi yabi báyìí tí ó sì ṣe pé ó rẹ ni o. Àwọn iṣẹ́ tí mo hate kí máa lọ niyen iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mo kà sí.

Kò síbi tí mi ò ti fi ń ra nǹkan, but ibi tí mo ti máa ń ra nǹkan ni ibi tí nǹkan ti cheap o. Àà, mo like kí n máa ra nǹkan ńbi tí nǹkan bá ti cheap, bí mo ṣe wà yìí. Ní ó lọ́jọ́ kan, ìyá kan wà ní tòsí ilé mi níbi tí mò ń gbé tẹ́lẹ̀. Nǹkan rẹ̀ wọ́n. Ó sì máa ń lérò pé kí n b'óun ra nǹkan bí nǹkan ṣe wọ́n. Ó wá níbìkan, ìbẹ̀ jìnnà débi wípé ó jìnnà gan-an. Màá yáa lọ ra nǹkan ńbẹ̀, màá ra gbogbo nǹkan tí mo bá need sílé, màá ràá pọ̀. Lẹ́ẹ̀kan náà láì dààmú ara mi. Èmi fẹ́ràn kí ń máa ra nǹkan níbi tí nǹkan bá ti, tó bá ti cheap o. Mo hate kí ń máa ra nǹkan ọ̀wọ́n Torí ọ̀nà tí mò ń gba rówó gan-an, kò ń ṣ'ọ̀nà tó rọrùn. Ká tún wá sọ pé mò ń dawó sígbó a túù. Èmi ò ń ṣe tèmi bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ó nígbà kan tí mo ṣe ìkíni kan sórí WhatsApp mi, tojẹ̀ pé ẹni tó bá ti message mi báyìí, a kọ́kọ́ kí wọn náà bí auto reply, a kọ́kọ́ kí wọn náà pé welcome to Honeywood, kíni kankan kan. Lẹ́yìn igbà yẹ̀n, a bere pe kíni wọ́n fẹ́. So ní kété ti emi ní bá ti tan fóònù mi pé boya mo fẹ́ check WhatsApp message báyìí, màá ti lèri pé ẹni yen náà ti message mi.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Èmi ò kí ń gbé rágá sí ẹni kankan ṣùgbọ́n ẹni tó bá ṣe bí pé òun ní wèrè lórí, èmi náà máa ṣe bí wèrè sí lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ nínú ìfẹ́, nínú ìṣọ̀kan. Mi ò kí ń fẹ́ wà láfùn wọn rárá lẹ́ẹ̀mí iṣẹ́ bó ti wu kókérè mọ́. Mo máa ń bá wọn ṣiṣẹ́ ẹgbẹ́ bó ti tọ́ àti bó ti yẹ.

Etígbọ̀ tó lágbára ni mo máa ń lò. Etígbọ̀ bí ayára, bí àṣà. Tí mo bá gbọ́ nǹkan, tọ́ báa sọ ǹkan létí mi lọ́wọ́ kan, báyìí ni màá gbọ́. Mò dẹ máa ń ṣe tó bá yẹ kí n ṣe náà lákòókò tó bá yẹ. Etígbọ̀ mi ó lágbára díẹ̀, kódà t'èyàn bá ń sọ̀rọ̀ mi lọ́wọ́ kan, tí mo bá wojú wọn lásán. Láì ṣe bóyá mo fi taratara gbọ́ ǹkan tí wọ́n bá sọ, ǹkan tí wọ́n sọ, màá lá idea rẹ.

Bẹ́ẹ̀ni mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Lára àwọn ìrànwọ́ tí mo bèèrè ni bí ìgbà tí àwọn bíi MTN network mi máa ń ṣe ra dáradára, bí a ń pe ó ń cut, mi ò níyàn pé àbọ̀ kó data mi ẹni àó. Mo máa ń pè wọ́n láti béèrè pé kí ló ṣẹlẹ̀ o. Mo rí ǹkan báìbáìbáì, wọ́n á sì ṣàlàyé fún mi.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe díẹ̀. Mo máa ń ní láti jí láaro kùtùkutu kín ba lè se Màá jí níbi ago márùn-ún torí ibi tí mo ń gbé jìnnà sí Igbóro dié, màá jí ka ni bí ọwọ̀ ago márùn-ún, màá rìn ṣẹ bí fifteen minutes torí mo tún le rìn ṣẹ dé ibi tí mo ro pé màá ti ri ọ̀kadà kawon ero tí pọ̀ju ọ̀kadà lọ. Torí idi eyii ó máa n jẹ́ kín pẹ́, o máa jẹ́ kín tètè kúrò nílé kíń má baà pẹ́ dé ibi iṣẹ́

Lákọkọ náà, mi gbàdúrà kí n ní ìṣòro ní ibi iṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni wípé mo máa ń bá àwọn ọ̀gá mi ṣe ẹ̀fẹ̀. Àjọ máa ń sọ̀rọ̀, àjọ máa ń ṣe, so tí n bá ti ní kojú ìkoro, tí mo bá ti ní kojú àwọn ìṣòro díẹ̀, àwọn ọ̀gá yí naa ni màá sátọ̀ lọ. Ìgbà mì wọn a sì máa bi mí pé, "à, ṣe torí pe o mọ̀ pe àjọ wa ló fi ń ṣe bó ṣe wu ẹ?" mo ni Ọ̀gá ko rí bẹ́ẹ̀ ó. Ìn tó kọ yan yín kéré o, ẹ dákun, ẹ má binú sími o" Wọn a sì gbọ́ sí mi lẹ́nu. Wọn a sì sọ pé, "à, kí n má ṣe irú ẹ mọ́ o."

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ohùn lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà mi èyí táa pè ní text to speech, to jẹ́ pé tí mo bá sọ ọ̀rọ̀ síbẹ̀, yóò type gbogbo nǹkan tí mo bá ń sọ nì. Ni bi ọdún di ẹ sẹ́yìn, ojú ma n ro mi àti type. Mo ma máa ń lò láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó pọ̀, màá kàn sọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀lọ ni. Òní tí n lọ mọ̀ ọba, ìgbà tí ó bá dọ́dọ̀ rẹ̀ tán, yóò ká ká ká ká. Òuǹ gan, yóò mọ̀ rò pé, mo tì ẹ̀ ti rí ẹni tó bí mi rí gan, pé ṣọ́wọ́ náà sì ló fi tẹ gbogbo eléyìí. Mo wáa ní, "ara o, ẹ̀rọ ìrànwọ́ ohùn ni mo lò.

Mo gbàgbọ́ díẹ̀ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Díẹ̀ ni mo gbàgbọ́ nínú ẹ̀ torí oní nkan ti won máa ń sọ toje pẹ̀ mi ò fi bẹ́ẹ̀ fọkàn sí i. Ìgbàgbọ́ tí mo gbàgbọ́ ni wípé wón máa ń sọ wípé tí ọmọdé bá ń fọwọ́ kó lẹ̀ ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n. Èmi ríi níbi pé wọ́n ò fẹ́ jẹ́ kí ẹ̀yàn ṣe ǹkan kan wón máa ń fi èru díẹ̀díẹ̀ síbẹ̀ láti má bà ṣe é. Ìdí tí èmi fi rí wípé won so wípé kí ọmọdé máa fọwọ́ kó ìdọ̀tí ki owo re má bàa ma gbon ni pé wọ́n ò fẹ́ jẹ́ kí ó gbá ìdọ̀tí yẹn kó fọwọ́ kó o. Ó lè gbàgbe kó fọwọ́ náà nu kó tó dipe o fọwọ́ náà jẹun. Ìdí nìyẹn tí wón fi máa sọ pé ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n. "So" ọmọ ti won bá ti sọ iru e fún pé ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n, ọ̀hun nà òní fẹ́ ǹkan tí ó mu ọwọ́ rẹ̀ máa gbọ̀n.

Ìgbà mélòó ni ìsìnmi oúnjẹ ọ̀sán mi gbà? Ìsìnmi oúnjẹ ọ̀sán mi gbà bí i wákàtí kan. Ìdí tan si fi máa ń fún wa níwé pé, tí a bá ti wọ iṣẹ́ lágo márùn-ún, kò kin ṣi àkókò kankan fún wa mọ́. So, ìdí nìyẹn tó bá fi jẹ́ pé ìsìnmi oúnjẹ ọ̀sán wa, a dè call ẹni tí a bá fẹ́ call, a ó jẹun tí a bá fẹ́ jẹun, a ó tún sìnmi oúnjẹ kùtù wá tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Táwà síwọ́ ní bí i ọwọ́ ago mẹ́fà ṣágo méje ìrọ̀lẹ́.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi jẹ́ tébù, spiral machine, roller, ajẹ̀ àti oven. Mo fẹ́ ṣàlàyé ní gbogbo ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. Tébù yẹn la fi máa ń ra iṣẹ́, èyí tí à ń pè ní dough, flour tí wọ́n ti pò mọ́, yeast pò mọ́, gbogbo èròjà. Lẹ́yìn náà, spiral òn ló máa ń pò flour mọ, iyọ̀ mọ, ṣúgà mọ, gbogbo ẹ̀ mọ́ omi tí gbogbo ẹ̀ ó fi di dough. Roller, nígbà tí ó bá sí èyàn púpọ̀ nínú ilé mọ́, tí wọ́n ti mú àwọn èèyàn sí ìdí oven, roller yẹn la máa juṣẹ́ sí tí ó mọ oru ẹ̀ bí ígbà tí àwọn èèyàn bá fọwọ́ raá. Ajẹ̀ òun la máa ń tì bọ̀ ínú oven tó máa ń kó agolo búrẹ́dì jáde. Oven òun ni ó ma n bake i ó máa ń bake búrẹ́dì jáde. A nílò generator náà, ara nkan tí a níìdì, nítorí tí ó bá sí ìyan náà, a lè ṣiṣẹ́ kankan. Omi náà ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ọ̀nà tí mo máa ń gbà dáboboo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, èmi náà ló yé. Ó ní nǹkankan tí ó máa ń pè ní safe password automatically ní orí Íńtánẹ́ẹ̀tì. Èmi eé lòo. Gbogbo aye ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń ha sí agbárí mi ni. Torí è ni mii fi jẹ́ kí ó pọ̀ jù, tí mo bá lò kan tí ò bá lọ má lò mi, ǹ sì jẹ́ kó gùn jù, torí tan bá lọ háàkì G-méèli eyan gbogbo ẹ ti ba lọ nìyẹn.

Mo máa ń pàrọ̀ ọkàn mi tí mo bá rí pé nǹkan tí mo gbé sọ́kàn o lágbára, ewu sì wà níbẹ̀. Màá wó ọkàn mi pale, màá sì tún mọ̀, màá rò wípé á ti mo bá ní kí n ṣe kìní ìyí, ṣé ó sì dà bàyìí? Tàbí bí ó bá jẹ́ pé ènìyàn ṣẹ̀ mi ni mo sì rò pé láyé mi ni ìdáríjì. Ìgbà mi tí mo bá rònú tí mo rò wípé a ǹkan tó si ṣe yi náà o sì burú ju àti tún wípé ẹni tó ṣe ǹkan tó dùn'yan lónìí, ó lè ṣe ǹkan tó dùn mọ́ni nínú lọ́la. Àwọn nǹkan tí wọ́n jẹ ń pàrọ̀ ọkàn mi nìyẹn.

Ní ìwòye mi kò sí ǹkan tó le níbi àsìkò ìparí iṣẹ́. Àsìkò ìparí iṣẹ́ gangan ni ó jẹ́ kí inú èèyàn máa dùn jù. Ọ̀nà tí mo máa ń gbà kojú àsìkò ìparí iṣẹ́ ni pé màá pàálì ọkàn mi mọ́, màá ma gbìyànjú àti round up gbogbo ǹkan tí mo bá ń ṣe wípé "à! Ọlọ́run ṣáná, ó ti pari iṣẹ́ ti tòní o, kí ọjọ́ kì í ju lòtúnkù.

Ọdún tó kọjá lọ ló kẹ́yìn tí mo kọ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ó ṣẹlẹ̀ wípé ọ̀gá tó wà pẹ̀lú mi ní ibi iṣẹ́ wá bá mi. Óní kí n kọ report lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo rí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́. Mo kọ àwọn report kan wípé "à! Ọ̀gá o, ó láwọn nǹkan tó jẹ́ wípé wọ́n jẹ́ senior wa lẹ́nu iṣẹ́. Tẹ́ pé tẹ bá ti sọ wípé ẹ̀ ń bọ̀, wọ́n á dá wa dáṣẹ́, wọ́n tẹ̀ní fẹ́ bá wa dá sí i. Wọ́n kó ìwé yẹn fún everybody kó kọ ọ̀bọ. Ìkán te mi kọ ni bí ti tèmi nìyẹn.

Ọjà tuntun ó jáde lọ́sẹ̀ tó ń bọ̀, àti China ni ọjà tuntun tí ń bọ̀. Mo ti pe àwọn oníbàárà mi tó máa ń fi ọjà ránṣẹ́ sí mi láti ọ̀hún, wọ́n sọ wípé yóò tó ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìdí tó sì fi máa ń pẹ́ nígbà mí ní wípé mo máa ń kó, mo máa fẹ́ kan kó ọjà mi mọ́ àwọn ọjà àwọn kọ̀ọ̀kan tó lọ rajà ni, mi ò kí ń dá á ṣhip ọjà.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì ohun ẹ̀kọ́ kan wón sì máa ń lò torí wípé wón ló di ọjọ́ alẹ́ kọ lọ umbrella tó mọ̀ pé ọrùn yìí. Ìgbà tó bá ti di pé òòrùn wọlé tó tó bí ọwọ́ rọlẹ̀ tí mo bá ń pa dá bọ̀ wá lé, mo máa ń dára mi lẹ́bi ń gbá mi kí, kí mo lo kiní yi jáde fún gan náà. Ìdí nìyẹn to fi jẹ́ pé ẹkọ̀ọ̀kan mo máa ń lò.

Mo fẹ́ràn láti wà ní òru. Ara awon idi tí mo fi fẹ́ràn láti wà ní òru ni pé mo máa ń gbàdúrà ní àwọn òru kọ̀ọ̀kan. Nítorí ìgbàgbọ́ àwa ènìyàn ni wípé àdúrà òru a máa ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run Eledumare Ẹ̀keji tí mo fo fẹ́ràn òruni wípé nẹ́tíwọ́kì máa ń da, Íńtánẹ́ẹ̀tì máa ń sáré ní ọwọ́ òru. Ara awon ǹkan tí mo fẹ́ láì kí òru.

Bẹ́ẹ̀ni, tí bẹ́erẹ̀ naa bá yé mi dáadáa e ní ṣe mo máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá mú omi Ọ̀pá ìfàmúra tí mo mọ̀, ó tún mo ń ṣi stroke bá won elèyinbo ṣe máa ń pé, mo máa ń lo, ó máa ń jẹ́ kí nǹkan mo mú kúrò eyan lọ́rùn, kì jẹ́ kí ẹ̀yan gbọ́run sókè anyhow níta.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń wẹ ìwẹ̀. Ìwẹ̀ tí èèyàn ń wẹ̀ nínú bathroom, ṣùgbọ́n ìwẹ̀ òdo èmi ò mọ̀ o. Èmi ò mọ̀ bá ti ń wẹ̀ nínú swimming pool. Torí mo gbìyànjú ẹ̀ ni ọdun kan. Ó pẹ́lọ́pẹ́ Ọlọ́run ló yọ mí tí ń bò mí lọ. Ọ̀rẹ́ mi kan ló wá gbà mí kúrò nínú omi o.

Mo máa ń pàrọ̀ okan mi nígbà tí iṣẹ́ bá pọ̀ gẹ́gẹ́ bí i ó bá ṣe, bí wọ́n bá ṣe gbé wá fún mi. Tí iṣẹ́ bá pọ̀ ngba mi, mo máa n ronú nípa owó tó wà ní ìdíṣẹ́gbà. Tí n bá ṣe, owó náà máa ti bẹ̀ jáde nígbà tí n ṣe pé mo fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ jẹ ń ṣe iṣẹ́ yìí, owó máa wà n bẹ́ẹ̀. Owó ni nǹkan tó máa ń mú mi pàrọ̀ kàn mi. In short.

Ìgbà méjì ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Àkọ́kọ́ ni ọjọ́ Monday eyi tí awoń oloyínbo pe mo sí ọjọ́ ajé", èkejì ni ọjọ́ Friday tí a mọ̀ sí "àlà mí sì". Ẹ̀méjì yẹn ni a máa ṣe ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ọjọ́ Monday yẹn ni wọ́n fi sọ àwọn nǹkan tó ye kà ṣe láàárín ọ̀sẹ̀ fún wa. Ọjọ́ Friday yẹn òun ò dá bí report lẹ́nu iṣẹ́ fún wa.

Tí ibèrè nígbà yẹn ni dàda ẹ ní ṣe mo fẹ́ràn láti lọ sí etí òkun. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Ídí ni wípé ó jẹ́ ibi táwọn ènìyàn tí máa ń ṣe fàájì, tí wọ́n máa ń ṣe ayé ara wọn. Mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ torí pé atẹ́gùn gidi ló máa ń fẹ́ níbẹ̀, kò sì ṣóòru níbẹ̀ rárá bó ti wùlẹ̀ ó kó mọ́. Àtii pé mo lọ́rẹẹ́ kan ní òkè òkun, ó sọ fún mi pé tó bá sì di ìbọ̀lédè, àwọn ilé-ìwé àwọn màwón pani dandan fún wọn pé kí àwọn ọmọ màwọn jáde lọ sí etí òkun láti lọ rí àwọn ohun mèremère tó ń lọ.

Ní bí i oṣù kan sẹ́yìn díẹ̀, mo rin ìrìn àjò fún iṣẹ́. Igba tí màá sì fi dé láti ìrìn àjò náà, mo rò wí pé kí n máa rìn ìrìn àjò náà ṣe kò bá dára. Owó èyí tí kò wù mí ni wọ́n fi ń lọ́ mi, de bi pe inú sì ń bí mi. Ṣùgbọ́n mo mọ̀ wípé tibi tirè lá dá ilé ayé, mi jẹ́ kò dùn mí púpọ̀.

Ọ̀nà tí mo máa ń gbà mú àwọn èrò tuntun wá ó yàtọ̀. Nígbà mi tí mo bá dojú, tí mo bá kojú àdojúko kan ni ibi iṣẹ́, ó máa ń si ọpọlọ mi sílẹ̀. Mo máa ń rò pé kí tun ni a lè ṣe láti, láti máa jẹ́ kí irú problem báyìí kó wá ṣáyẹmọ́. Fún àpẹẹrẹ, nígbà tí mo ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ búrẹ́dì àti pọ̀ flour lomi àti cut tán, n jẹ́ ká máa bake lọ, generator bá bàjẹ́, a bá ṣe ìpàdé lẹ́yìn ìgbà náà. Torí pé a da ọjà tó pọ̀ nù lọ́jọ́ náà, owó tí lè ṣe pàdánù nígbà náà yóò fẹ́ tó bí i bíi mílíọ̀nù kan àbọ̀. Nígbà tá a sa ṣe ìpàdé, wọ́n ní kí la lè ṣe, mo sì bá ọ̀gá ilé iṣẹ́ wa sọ̀rọ̀, mo náwó sókè, mo sọ pé kí wọ́n dàkún gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹmi. Wọ́n ṣe jẹ́ ká ṣe solar sí ilé iṣẹ́ torí pé generator ta bá tán, ta bá ti fi cut tán. Torí pé mo mọ̀ pé agbára solar ó lè gbé àwọn machine tá a ń lò fún cutting. Ṣùgbọ́n tí wọ́n bá ti parí cutting tán lè pa generator. Láàárín wákàtí mẹ́fà sí márùn-ún tí solar panel tó fi charge, tí solar battery yẹn fi charge, yóò lè gbé wa parí iṣẹ́. Wọ́n ṣà gbọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi. In fact, ohun na lo níbẹ̀ títí di ìsìn yìí, ṣùgbọ́n kin tó kúrò, agbára bátírì náà ó ti ń lọ díẹ̀díẹ̀ debi pé ó ti rẹ̀, ṣùgbọ́n wọ́n sì ń rí i lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ ṣùgbọ́n ìròyìn tí èmi máa ń kọ ó yàtọ̀ sí ìròyìn ti àgbáyé. Tí a bá ń ṣe ìpàdé, ìgbà mí wọ́n máa ń sọ pé kí n kọ mínítì lórí ìpàdé yẹn. Ǹkan tá ń sọ nípa ìpàdé lọ́wọ́ tó bá sì tì di ọjọ́ ìpàdé mìíràn, ǹkan tí mo kọ níbi ìpàdé ètì àkọ́kọ́ ṣe ni máa kọ́ ká sí ètì ìgbọ̀ gbogbo àwọn ta jọ fẹ́ ṣe ìpàdé. Ìyun ni ó fún àwọn tí ó sì níbi ìpàdé àkọ́kọ́, ni ó fún wọn ní àǹfààní láti gbọ́ ǹkan ta a sọ níbi ìpàdé yìí tó lọ.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà dáradára. Àkọ́kọ́ ni wípé màá ri dájú wípé ibí ta ti fẹ́ ṣe ìpàdé náà, ó mọ́ tónítóní. Ẹ̀kejì ni wípé màá sọ fún àwọn tí a jọ fẹ́ ṣe ìpàdé náà wípé kan múra dáadáa, bẹ́ẹ̀ sì re emi na ó múra dáadáa. A ó sì pèsè ǹkan tan ń pè ní mẹ́nù mẹ́nù sílẹ̀ fún gbogbo àwọn ta jọ fẹ́ ṣe ìpàdé. Èyí gangan ni ó mú ìpàdé dùn yoo sì lọ ní ìrọ̀wọ́ rọ̀sẹ̀. Kò ní sí wípé ẹnìkan ń sọ wípé òun kan wáa lójú nítorí pé ebí pa òun, a ti ṣe tó ounjẹ sílẹ̀ fún everybody.

Ìgbà mẹ́fà ni ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà ní ọ̀sẹ̀. Èyí tó jẹ́ pé màá lọ ibi iṣẹ́ ní ọjọ́ mẹ́fà. Ọjọ́ kejì máa rayé sí mi. Mo máa ń lọ ibi iṣẹ́ ní Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday. Mi ò sì ní lọ ní Tuesday. Tuesday ni ọjọ́ ìsinmi. So ọjọ́ mẹ́fà ni mo fi máa ń lọ sí ibi iṣẹ́. Mi ò kí ń lọ ní Tuesday. Ìgbà mí mo maa n fúnra mi nísinsìnyí ní ọjọ́ Sunday. To je pé mo ti sọ fún àwọn ọ̀gá náà pé Sunday o, èmi ò ní lè máa wá ibi iṣẹ́ mọ́. Mo sì máa ń ṣí bẹ́ẹ̀

Mi ò mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n mo sa mo pé ọmọ oṣù August ni mí, August 18 ni wọ́n bí mi. Ṣùgbọ́n àwọn kan máa ń pe àwọn ìràwọ̀ kan ní zodiac sign àbí ǹkan kan. Èmi ìwọ́n ni August yẹn, àwọn kan máa ń ṣàdeedé bínú sí ǹkan tí ò ní ìtumọ̀. Ṣùgbọ́n èmi ṣẹ̀ fẹ́ ṣèwádìí nípa àmì ìràwọ̀ mi gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń bí mi yìí ló máa ń mú mi rò pé èmi náà fẹ́ ṣèwádìí nípa àmì ìràwọ̀ mi, èyí tí máa sì ṣe láìpẹ́ láì jìnnà.

Mi ò sì ń gba àdúrà kí ni isọ̀rọ̀ ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tó bá ti ṣẹlẹ̀, mo máa ń tọ àwọn tó jọ̀ga lọ ní màá sì bẹ̀ wọ́n kọ́n dákun kọ́n má bínu. Tán bá kọ́ tàn náwọn ò gbọ́, màá lọ tọ àwọn àgbàlagbà lọ, màá sì sọ fún wọn pé "à! Bàbá, ẹ̀ dákùn ẹ bá n bẹ̀ àwọn ọ̀gá yí o. Mo ṣẹ̀ wọ́n ni ẹ bá n bi wọn ko dá lé jẹ mí o. Ìrú ẹ̀ ò tún ní ṣẹ̀lẹ̀ lọ́wọ́ mi mọ́ o.

Tí mo bá ń sin, mo máa ń sọ pé blessing. Sugbon àwọn ǹkan tí mo bá ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ye ǹkan tó máa ń fa sínsin fún mi gan ni pé bí yà mo bá ń gba àárín ọjà kọjá, tó sì tó gba ata gígún, ata gbígbẹ gbẹ, kò sí time kan náà tí mo bá ń gba àárun àárín ọjà kọjá màá sin. Àbí bí téè rù ku tó pọ̀ bá ti ń ko sí mi ní mú, màá sin. So tí bá ti wá ń sin, mo máa sọ pé blessing, blessing, blessing.

Mi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, idì tí mi ò fi ní ìrora ni pé mo ti ṣe iṣẹ́ olùkọ́ní rí, mo mọ bí a ṣe máa ń kọjú sí èèyàn bá yàn sọ̀rọ̀. Ojú ò sì kín tí mí tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, tòrí igbá tí mo ṣe teacher ń gba yẹn, ojú máa n kọ́kọ́ fẹ́ máa n tì mí diẹdiẹdiẹ, but ìgbà tó yá àwọn tí mo ti bá lẹ́nu iṣẹ́ na sọ bí mo ṣe lè ṣe tójú ò fi ní tí mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà ní ọ̀nà tó péye àti ọ̀nà tó yẹ. Ara ọ̀nà tí mo máa ń gbà ṣe ìtọ́jú àwọn ọjà ni wípé bí onígbàkan ti mo ba ẹnìkan mójútó ọjà oúnjẹ tútù, tí a bá ti palẹ̀mọ́ tán ní alẹ́, màá rí dájú wípé mo so gbogbo ẹnu àpò tí mo bá da wọn já ti àtà tàn ní ọjọ́ náà sì máa sì dá aṣọ́ bọ̀ tó rí àwọn eku.

Mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n mo lọ́rẹẹ́ kan tó jẹ́ wípé iṣẹ́ àyàwòrán ilé ni òun ń kọ́, ṣùgbọ́n mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Èmi ò mọ̀, bó tilẹ̀ ko mọ̀, ṣùgbọ́n mo ti sọ fún ọ̀rẹ́ mi náà pé yóò kọ́ mi ní ọjọ́ kan nítorí pé ó wùn emí náà láti kọ́ bó ṣe máa ń ka, kí è ṣe wípé mo fẹ́ kọ́ iṣẹ́ náà mò kàn fẹ́ ni idea ni pa ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé apo ẹ̀yìn. Inú èyí ni gbogbo àwọn ǹkan tí mo nílò máa ń wà bíi charger. Mo sì máa ń gbé laptop mi na sinu e. Tí mo bá ń lọ sí church, inú ẹ̀ ni Bible mi ó wà. Ó rọmi lọ́rùn láti gbé apo ẹ̀yìn torí wípé ó rọrùn fún mi láti gbé anytime.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà ọ̀lẹ èyí tán pè níì NIN. Kódà ọjọ́ tí mo ṣe, mi ò mọ̀ pé ó máa di ǹkan tó wúlò tó tó báyìí. Ní ìse lemi àtàwọn ọ̀rẹ́ mi kan kàn gba ẹgbẹ́ secretariat kan lọ ní ìlú kan tí wọ́n ń pè ní Ileṣa. Wọ́n bá ni kí n jẹ́ ká yà ká ṣe NIN wa. Gbogbo ìgbà tí mo nsọ yi, a ti mọ wúlò ẹ̀. Ẹ̀mí náà bá yà ni mo bá ṣe é. Lẹ́yìn bí ọdún bí díẹ̀ mí ló kan bóyá bí i after five years ló wá tó di ǹkan tó gbajúgbajà tí ìjọba ti wọ́n wá ń pa á ní dandan fún gbogbo ọmọ ìlú pé, a ní láti ṣe o, a ní láti gbà.

Wákàtí péréte ni mo fi máa ń wo ojúbójú lójúmọ́, torí wípé times ti mo máa ń lò pẹ̀lú system gan kò yẹ kí ń ráyè láti wo ojúbójú. Idi ní wípé mi ò lè wo nǹkan méjì papọ̀ kí n dè get e right. So tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí laptop, mi ò tún lè máa wo ojúbójú támo ṣi TV. Mi ni concentrate lórí nǹkan tí mo ṣe lórí laptop, orín ni èèyàn lè gbọ́ kí eyan ṣi tun máa operate laptop at the same time.

Mi ò ní aṣọ wíwẹ̀ o, ìdí ni wípé mi ò mọ bá tí ń lúwẹ̀ gan. Mo ṣẹ̀ fẹ́ kọ́ bí a ti ń lúwẹ̀ ni, tí mo bá ti wá kọ́ bá tí ń lúwẹ̀, ẹ́nehn, èmi ni ó wa lọ ra aṣọ tó ṣe lúwẹ̀. Ṣùgbọ́n lowo lowo báyìí mi ò ma bá se ń lúwẹ̀ àtijọ́ tí mo ti lúwẹ̀ ti omi ti fẹ́ gbemi lọ tó ye pe ọ̀rẹ́ mi kan lowa do la èmi mí nínú omi òun ni mo se bẹ̀rù si ní wẹ ìwé odò.

Àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀ mi ni wípé, púpọ̀ nínú àwọn nǹkan tí a bá ń ṣe ní ètò ń jẹ́ iṣẹ́. Èyí tí ó bá ti yé mi, èmi máa ń ṣe research gan. Mo máa ń gba research, so mo máa ti lọ mọ bí nǹkan náà bí ẹ ṣe lè ṣe tí ó tún fi jẹ́ ọ̀nà rẹ̀. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti tayọ síra àwọn alábàáṣepọ̀ mi ni ẹ́

Ó máa wù mí ní ọ̀pọ̀ ìgbà láti má ṣe àmódójúìwọ̀n sọftware mi, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ nínú sọftware. Àwọn nǹkan keke, péréte tí mo lè ṣe lórí ẹ̀rọ ayélujára náà ni mo máa ń ṣe. Mi ò kíń ṣe kọjá aye mi mi sìn kíń tọ́jú, mi n fe towobọ̀ ǹkan tí mi o mo.

Sunday tó kọjá ni mo lọ wo, ni mo woo kẹ́yìn, mo lọ wo fíìmù kan ní Sunday tó kọjá. Fíìmù náà sì dùn kódà ibi tó parí sí, mi o mọ̀ pé yóò parí síbẹ̀. Title fíìmù náà ni Where Love Lives. Ìgbà tó yá, mo rọ̀ boya iyàwó fẹ́ já ọkọ sílẹ̀ nígbà tí kò sí owó mo ti gbogbo nnkan tán ni. Ase ńkan ò tan gan-an. Ọkọ fi ń test ìyàwó rẹ̀ wò ní pé, boya yóò fi òun sílẹ̀. Orí ìyáa rẹ̀ sì wà lẹ́yìn rẹ̀, kò fi sílẹ̀. Ìgbà tókọ́ wa rí pé ìfẹ́ tó ń lọ pẹ̀lú òun ò tún yàtọ̀ síi. O wa ṣẹ̀ jẹwọ́ fún-un pé àwọn ẹbí òun sọ wípé owó tó ń ri lọ́wọ́ òun ni ó fi ń fẹ́ òun pé tí ó bá ṣòwò mọ́, kò ní fẹ́ òun mọ́. So, Sunday tó kọjá ni mo woo gbẹ̀yìn.

Ó tó bi ọdún méjì sẹ́yìn tí mo lọ sí ìṣègùn òde. Ìgbà tí mo lọ kẹ́yìn jẹ́ ìgbà kan tí mò ń feel pains níbi apọ̀n mi. Ìbísẹ́ ni mo wà lòjọ náà. Mi ò lè sọ nǹkan tó ń ṣe mí fún àwọn alábàáṣisẹ́pọ̀ mi. Mo sá pàrọ̀ fún wọn pé ẹ̀gbẹ́ ikun kan n ro mi. Torí pé mo mọ iru ẹ̀dá èèyàn tán jẹ́, mo lè dépà ki won máa fi mi ṣe yẹ̀yẹ báyẹn. So mo sá pàrọ̀ fún wọn. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu mi, ìgbà tí mo wà rí dókítà, dókítà ní ǹkan kékeré ni pé wàhálà lọ po jù. Ó kàn fún mi lógún pain relief kan, ara mi sì yá.

Iru ibòsì tí mo fẹ́ràn jùlọ ni gospel. Ìdí tí mo dẹ fẹ́ràn gospel jùlọ ni wípé ó má ń mú nu mí dùn ní gbogbo ìgbà tí mo bá tí ń gbọ́, ó má ń tù mí lọ́kàn, ó má ń fi mí lọ́kàn baya. Lára àwọn gospel tí mo má ń gbọ́ ni Mega 99, K-slique, Baba Ara, Kọ́lohun forun kewon. Hip hop, ẹ̀kọ́kan mo má ń gbọ́ torí láàyò òde òní, àwọn hip hop táà n kọ, kò tí e ní ìtumọ̀ mọ́. Sugbon gospel yẹn, ó má ń tù mí nínú, ó má ń tù mí lára, ó má ń tù mí lọ́kàn, mo má ń gbádùn rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá tí ń gbọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkan lọ́pọ ìgbà tí mo bá ti sọ wípé tí kò bá dára, mo máa ń yi ọkan mi padà. Fún àpẹ̀rẹ̀ tí mo bá sọ fún ènìyàn pé tó jẹ́ pé a ń já inu sì ń bi mi, tó bá tún yá tá tẹ́gùn bá fẹ́ sì sá, mo tún lè rò pé je ki ń forí ji máa dé forí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òòrùn sára eyi tà mo sí umbrella. Bo bá di pé òòrùn mú ju láàmú ju, mo máa ń lo, tí mii bálò máa lo face cap. Nínú òjò, tó jo bá ń rọ̀, tí ó pọ̀ tí mo mo pé gbára òjò, mo máa ń mú dání.

Ṣíṣe to owo iṣẹ́ tẹmi, mo máa ń yọ owó iṣẹ́ sọ́tọ̀ ni. Tí wọ́n bá ṣì ṣe iṣẹ́ nìyẹn, màá yọ owó náà sọ́tọ̀ kí wọ́n má ba ni iná lọ. Ṣùgbọ́n tí mo bá nílò torí ẹ̀ gangan sọ́tọ̀ torí àbáimọ̀ tẹ́ni na bá sọ pé boya oun o ṣiṣẹ́, mo ní ìṣùgbálọ́ kò ṣẹlẹ̀. Ṣùgbọ́n owó iṣẹ́, mo máa ń lọ.

Mo máa ń ṣetò awọ́n email lónà tó dára. Èyí tí mo sọ jẹ tó bá ti wọ inú inbox, òun ni mo máa ń sábà wo lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ígbà ti mo bá ń expect message ní Gmail tí mo bá rí kí n máa wo inú spam message náà, àdígbà náà ni mò ń máa rí message nínú spam message mi. So ó dára kí n máa wo spam message kí ń lè máa wo.